Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Ehn, bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé torí ó jẹ́ òkan, ó tiẹ̀ jẹ́ ibi ti mo yàn láàyò fún isẹ́ tí mo kọ́ ní ilé ìwé ti ilé èkọ́ ilé ìwé ti polytechnic tó wà ní ìlú mi ní ibí yìí. Wọn kọ́ wa bí a ti ń ya ilé, bí a ṣe ń ka àwòrán ilé. Ilé tí àwọn olè ìbò pè ní architectural reading àti bá ṣe ń ya àwòrán bá ṣe ń gbé ilé kalẹ̀. Mo dẹ̀ fi bíi ọdún mẹ́rin láti fi kọ́ọ ní ilé ẹ̀kọ́ ìgbà tí mo ṣì parí mo tún wá ìmọ̀ kun si ní ibo míìràn torí ìmọ̀ kò pin sí ibì kan. Ehn, mo dẹ̀ kẹ́kọ̀ọ́ gba oyè àti certificate níbi a ti ń ka àwòrán ilé láti orí pépà lọ sí orí ibi tí a bá fẹ́ gbé ilé náà rò si láti ìbẹ̀rẹ̀ àti títí dé a fi kọ́ dé ibi tí a fẹ́ kọ dé.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Àwọn tí mo máa ń jẹ ní ọ̀sán, oúnjẹ náà ni mo máa ń jẹ ní ọ̀sán o. Oúnjẹ tí ó bá ti wù mí jẹ ni mo máa ń jẹ ní ọ̀sán. Àwọn bíi oúnjẹ bíi ìrẹsì, ìrẹsì àti ẹ̀wà, rice àti ẹ̀wà. Tàbí tí mo bá rí pé ebi ń pa mí gan, mo lè ra ẹ̀bà, kí n ra ẹ̀bà jẹ ní ibi iṣẹ́. Ìgbà mí tí mo bá dẹ̀ rí pé owó pọ̀ lọ́wọ́ mi, màá mú gààrí àti àwọn oúnjẹ tí mo bá rí pé owó e ò bá pọ̀, bówo bá ṣe wà lọ́wọ́ mi sí, ọ̀un nà ni mo ṣe máa ń ro oúnjẹ tí màá jẹ ní ọ̀sán kí má bàá jẹ ju iye tí mo ní ní ìkáwọ́ lọ. Igbà mí wá to de jẹ́ pé èso, òun ni màá rà. Àwọn èso bíi ọ̀gẹ̀dẹ̀, bọ̀lì, ẹ̀hẹ̀n, ìbẹ́pẹ. Àwọn yẹn náà wà tó jẹ pé ó lè jẹ́ pé ó ìyẹn ni màá rà jẹ ní ọ̀sán tí màá jẹ dìgbà tí màá fi kúrò ní ibi iṣẹ́ tí màá fi dédé tí màá fi lọ jẹ oúnjẹ gidi.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? À, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ṣe ṣe, mo má ń, mo má ń ti ó, ó, ó depend lórí ibi tí mo bá wà, ibi tí mo bá ń lọ. Tó bá jẹ́ pé ibi tí mo ń lọ ò jìnnà, tí mi ni pẹ́ padà sí ilé, mo máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ pamọ́ sí tòsí, tòsí inú ilé. Má a fi kọ́ orí ilẹ̀kùn àbí kí n fi sí abẹ́, ẹ́, atẹ̀wọ́ ilé mi. Ìkanu méjèèjì ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀nà jíjìn ni mò ń lọ, tí mo ń lọ sí ibi iṣẹ́, ẹ́, màá fi kọ́kọ́rọ́ rẹ̀ pamọ́ sí inú àpò ìpamọ́ mi. Mà á so kọ́kọ́rọ́ ẹ pọ̀ tó má pọ̀ nínú ara wọn. Mà á wá fi pamọ́ sí inú àpò pamọ́ mi tàbí kí n fi sínú àpò tí mo má ń gbé kó ẹyin tàbí tí mo má ń gbé kó orun. Mà sá fi pamọ́ sí ibi kan nínú méjèèjì ibi tó bá ti máa pamọ́ tí ò ti ní sọnù, tí ò ti dẹ̀ ti ní sí pé ẹlòmíì máa lọ mú. Ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi, kọ́kọ́rọ́ ilé mi, ibẹ̀ ni mo máa ń fi sí.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? À, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ó pọ̀ ọ́pọ̀ torí ìparí ọ̀sẹ̀ tó jẹ́ weekend, ìgbà yẹn la mọ ráyè ṣe àwọn nǹkan tí mi ò ráyè ṣe ní ọjọ́ iṣẹ́. Ẹ̀, àwọn ètò yẹn náà ni wọ̀nyí. Àkọ́kọ́ náà ni àárọ̀ Saturday tí àyè bá ti wà, tí a bá ti jí, a kọ́kọ́ tún inú ilé ṣe. A gbá gbogbo àyíká, a jẹ́ kí gbogbo ẹ̀mọ́, a gbọn jànkáwọ gbogbo inú ilé. A bá ti ṣe yẹn tán, a fọ aṣọ. Àwọn aṣọ tó bá dọ̀tí, a kó wọn síta, màá fọ́ wọn. Tí mo bá ti ṣe yẹn náà tán, a pọn omi sí inú ilé, a jẹ́ kí omi wà nínú ilé kí a bá lè rí omi lò. Tí mo bá ti wá ṣe yẹn tán, a túnra ṣe, a lọ wẹ̀, a jẹun, a sinmi. A tún gbé àwọn iṣẹ́ tí a ṣe ní àárín ọ̀sẹ̀, a gbé wọn yẹ wò. Màá dẹ̀ tún wo àwọn èyí tí a tún ṣe ní ọ̀sẹ̀ tí ó tún bọ̀ ní iwájú. Bá ti wá ṣe yẹn tán tí òde bá wà tàbí ibi àṣẹ bá wà láti lọ, à lọ sí ibẹ̀, à lọ yẹ́ wọn sí. Tí a bá dẹ̀ ti ṣe yẹn tán, mo bá ti dọjọ́ ìsinmi, à lọ sí ilé ìjọsìn, à lọ yin Bàbá ológun á lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́hun Tí a bá ṣe yẹn tán, à tún ṣeré lọ síta sinmi. À ṣeré lọ sí ìgboro, à lọ wo àwọn nǹkan tí ó ń lọ, à lọ fún ojú ní oúnjẹ. Ẹ̀, ìyẹn ni àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí kí ó-- tí àyè bá ti yọ, màá lọ se gbogbo àwọn wọ̀n yẹn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àà, àkókò ọdún tí mo fẹ́ràn jù, ohùn nà ni àkókò ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì tí a má ń ṣe ní oṣù tí ó parí ọdún, ìyẹn ni December twenty-fifth. Iyẹn ni ọdún tí mo fẹ́ràn jù torí ọdún yẹn jẹ́ ọdún ńlá. Àyájọ́ ọdún tí a bí Kristi, tí a bí olùgbàlà àrá yé fún wa. Ọdún yẹn jẹ́ ọdún tí àwọn ẹbí máa ń kóra jọpọ̀ láti ṣe àjọpọ̀ àjọṣe, láti ṣe wẹ̀jẹwẹ̀ mú. Àjọ tí àwọn inu àwọn ọmọdé lé máa ń dùn torí pé wọ́n rí oúnjẹ jẹ, a ra aṣọ tuntun, a rìn ìrìnàjò, a lọ àwọn ibi tí ó yẹ kí èèyàn lọ tí èèyàn ò lọ rí. A lọ bẹ̀ yen, ó dẹ̀ rí àwọn nǹkan mírémírẹ ọ̀tún. Iyẹn ni ọdún Kérésì náà ni. Ọdún Kérésì, ọdún náà yẹn náà ni àwọn èèyàn máa yín bàńgá tí inu àwọn ọmọdé má ń dùn káàkiri tí fada Kérésì, bàbá Kérésì tí ó wà láti fún àwọn ọmọdé ní ẹbùn. Iyẹn ni ọdún Kérésì, òun ni ọdún tí mo fẹ́ràn jù nínú gbogbo ọdún tó ń bẹ láyé.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ìyẹn ni ẹ̀kan kan náà ni o. Tí mo bá ti ṣìwàlá jù, tí mo ti ṣiṣẹ́ nínú òrun, tí mo ti yí káàkiri nínú òrun jù, eh, ó máa ń fa orí fífọ́ tí mo bá ti ṣìwàlá. Ó máa ń fa orí fífọ́. Àwọn tó tún máa ń fa orí fífọ́ ni tí mi bá rí oorun sùn ní òru. Tí ilẹ̀ bá ti ṣú, ní òru tí mo rí oorun sùn, ìyẹn náà máa ń jẹ́ kí orí fọ́ mi. Ǹjẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé màá nílò láti lọ wá òògùn tí màá lò kí ó tó lè di pé ó máa lọ láti tọ́jú ara mi. Eh, àwọn nǹkan tí mo máa ń ṣe tí orí bá tí ń fọ́ mi nìyẹn. Tàbí tí mo bá ti ronú jù, eh, ìyẹn náà máa ń fa orí fífọ́. Àmọ́ tí mo bá ti tọ́jú ara mi tí mo lo òògùn, tí mo ráyè sinmi dáradára, orí fífọ́ yẹn máa ń lọ tí kò ní wá mọ́. Ara mi dè ẹ máa balẹ̀ tí màá le ṣe òògùn kan tí mo bá fẹ́ ṣe.